Nítorí náà, ẹ kí á máa kó ìtọ́tẹ̀ sí ibi tó yẹ, ká dàbò bo omi, ká gbin igi, ká sì kọ́ àwọn ẹlòmíràn nípa ìtọ́jú àyíká. Nítorí àyíká tó mú ìlera tó dára, àyíká tó bá dàbò bo.

Lẹ́yìn tí ayọ̀ yẹ ìtọ́jú àyíká wa parí, wọ́n rò pé ohun òhún bú tí dára báyìí. Ṣùgbọ́n Tọ́lá sọ pé, "Má ṣe ìyọ́, má ṣe yà ayọ̀." Mò ní, "Kí ló dé?" Ó ní, "Nítorí mo mọ̀ pé bí òhùn kan bá dàrà jù."

Mo ní, "Tọ́lá wo ohun tí wọ́n ṣe sí ọ̀gba wá pèélì." Ó ní, "Mo ti sọ fún ẹ pé ìṣòro máa ń bàjà." Mo ní, "Ṣùgbọ́n taani ń ju ìdoti síbí?" Tọ́lá wo àpò kan, ó gbe sókè, ó ní, "Ẹ jẹ káà gbọ̀."

Ó ní, "Ẹ jẹ ká wá ẹni tó sè é." Mo ní, "Báwo la ṣe máa rí i?" Ó ní, "Àpò náà lè sọ fún wa." Mo wò ó. Mo ní, "Tọ́lá, àpò kì í sọ̀rọ̀." Ó ní, "Ṣùgbọ́n ohun tó wà nínú rẹ̀ yóò sọ." Mo ní, "Fún mi, ìwọ tìn dí ọlọ́pàá ní ká." Ó sì.

Ní alẹ́ ọjọ́ yen, mo jòko pẹ̀lú Tọ́lá. Mo ní Tọ́lá, mo mọ̀ pé àìní sè yípadà kan. Ó ní bẹ́ẹ̀ni, mo ní àwọn ènìyàn yípadà. Ó ní bẹ́ẹ̀ni, mo ní ọpọ ǹkán lọ dáadáa. Ó ní bẹ́ẹ̀ni, mo ní sé òun ni ọmọ mi mú láti ìṣọ.

Ọkùnrin náà wọ ọkọ̀ rẹ̀ ó sì lo, "Ní ọjọ́kẹ̀jì, a lọ sí ọgbà" lári pé gbogbo àwọn àpó ídọ̀tí ti sọnù. Mo pariwo, "Ẹ ní òní ẹ." Tọ́lá sáré wá ó ní, "Kí ló ṣẹ́ lẹ?" Mo ní, "Wò ó." Ó wo ibi tí àwọn àpótí náà wà.

O ní bẹ́ẹ̀ ni. Mo ní ì, ìwọ fẹ́ dúró ní alẹ́? O ní rárá. Mo ní ṣé ẹ̀rù, ẹ̀rù ńi n ba, ẹ̀rù ń ba ọ? O ní rárá. Mo ní kí ló dé tí o kò fẹ́ dúró. O ni nítorí pe mo ni ki e o maa, mo ni ki oun ye ma pàdé nile.

Mo tẹ̀lé sílè, mo tẹ̀, mo tẹ́ sílẹ̀ lẹ́yìn igi náà. Mo sì rí ọkùnrin náà dáadáa. Mo rí ní nínú ọkàn mi sí etí ìlú tàbí ọkùnrin náà gbé àpótí ìdọ̀tí kan lọ sí ibi tí a ti ń kọ́, láti ń kọ́ wọn si.

Nínú rẹ̀ ni àwọn àkótí tí a ti ń lò, àwọn irinṣẹ́ ìmọ̀tótó àti àwọn bẹ́bà kan. Mo gbọ́ pépà kan, mo ka ohun tí ó kọ̀ síbẹ̀, mo ní "Ẹ̀yin ènìyàn, Tọ́lání kíní?" Mo fẹ́ pépà náà, mo fi pépà náà fún ọ̀kà ojú rẹ̀ yípa ya.

Ókan mi náà ní sí ọ̀nà kekére kan wọ̀n tiẹ̀ lé, ṣùgbọ́n nígbà tí mo dé ibe, ko sì níbẹ̀ mo rántí mó wo eyin mo ni ò da bi ẹni pé ìdẹ́tì ìgbérù táláté o mígan oní ìwọ̀ ni ẹni.

Ojú, orí tiẹ o fẹ yi padà. Ó ní Adé, ó ní òun, ó ní èyí kì í ṣe iṣẹ́ ẹni kan ṣoṣo. Mo ní kò kilode. O tọ́ka si àkọsílẹ̀ to wa lórí paper náà. Ó ní àwọn ènìyàn púpọ̀ ni wọ́n máa ń ní.

Ó ní, àwọn ènìyàn púpọ̀ ni wọ́n wà nínú ètò yìí. Mo wá, mo wo bàbá rẹ̀, ó wọ̀ wá, ó ní, ẹ̀yin ọmọ, mo rò pé a ti wọ inú ọ̀rọ̀ tó tóbi jù bí a ṣe rò lọ. Mo ní, ṣùgbọ́n kí ni wọ́n fẹ́ ṣe pẹ̀lú àwọn.

Ó ní orúkọ náà ni fóònù náà tuntun tẹ́ríntẹ́rín. Òun náà sọ, "Àádé, má jẹ kí Bàbá Tọ́lá sọ orúkọ náà." Mo ní kilode, òun náà dáhùn nítorí orúkọ náà jẹ́ ti ẹni tó jòkó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀.

Mo dìde, mo di, mo dinu mọ́lẹ̀, mo sì gbìyànjú láti máa ṣe ìyípadà. Tọ́lá ni bí ewé, ó sọ̀rọ̀ ní ohùn kékeré: "Adé, ṣe o gbọ́ imí ẹni tó wà lẹ́yìn rẹ?"

Ṣùgbọ́n, Ìjọngbon ilẹ̀ náà ń ṣí diẹ́diẹ́. Lórí, lórí ilẹ̀kùn náà ni a rí àmí kan tí o kò tíì rí ri. Àmí náà dàbí ojú kan tí ó ní ìka mẹ́ta. Iyi ìka kọ́la ní "Bàbá kíni àmí yiì".

"Tọ́lá di ọwọ́ mí mú." Bàbá rẹ̀ sọ. "Ẹ má ṣe sọ̀rọ̀, ṣùgbọ́n ohun náà tún ń bá a dé. Ẹni tó wà lẹ́yìn rẹ ni ẹni tí ẹ̀ ń wá."

Ẹ̀mí wo? Òun náà sọ, ẹ̀mí tó lè fi hàn pé ẹni tí ń pè ní olusọ́ kì í ṣe ẹni tó ń dáàbò bò yín. Bàbá Tọ́lá súmọ́ fóònù náà pé, má ṣe dá àwọn ọmọ yìí lọ lọ́rò. Òun náà dáhùn, èmi kì í ṣe ẹni tí ó ń dá wọn lọ́rò, èmi ni ẹni.

O ní, "Ẹ má ṣe játo, mo di fòonú náà mu." Òun náà tún sọ, "Ẹ wo abẹ́ tábìlì yìí." Mo wo ilẹ̀ ní abẹ́ tábìlì náà, mo rí àpótí kékeré kan tí a fi asọ dúdú bo, à, mo sì wí, mo ní, "bàbá."

Àpótí kan wà níbí, bàbá rẹ̀ wò ó, ojú rẹ̀ yí padà. Ó ní "ẹ má ṣe fọwọ́ kàn", ṣùgbọ́n Tọ́lá ti na ọwọ́ sí i. Ó ń lọ aṣọ náà ó, lórí àpótí náà ni àmì ojú mẹ́ta náà wà.

Tọ́lá ní, "kí ló ṣẹlẹ̀ sí bàbá rẹ dákẹ́ fún ìṣẹ́jú kan." O ní. O pare ní alẹ́ kan mo wo abẹ́ náà, mo ní ṣé orúkọ mi wà nínú àkọsílẹ̀ nítorí pé mo jẹ́ ọmọ rẹ̀. Ó mi orí, ó ní, "rárá, orúkọ rẹ wà.'"

Rárá, orúkọ rẹ̀ wà nínú rẹ̀ nítorí pé ìwọ ni ẹni tí wọ́n fẹ́ lò láti rí ibi tí ẹ̀rí náà, ẹ̀rí náà wà. Lójijì, ilẹ̀kùn ilé náà gba pa. Tọ́là jí ọwọ́ mímu, ó ní ẹni kan wà níta.

Mo paa láṣẹ, máa ní áńgẹ́lì tí ó finá dá Elija lóhùn ní ijo kínní, mo paa láṣẹ fún áńgẹ́lì, kó pè ẹranko biari jáde kó jẹ gbogbo.

Ó si ń bínú o ni àwọn ọmọ ounò gbọ́dọ̀ worun, wọn kò gbọ́dọ̀ wọlé onílé wo TV. Àwọn ọmọ ni wọ́n péjọ yí o, bí tẹlifísàn bá pa júdé díẹ̀, yóò là laju, yóò pàju dé ní wọ́n bá sọnùlé di inú ring, ó sọ TV di punching bag lo ba n kù lẹ̀ṣẹ̀, èjìrẹ́ yá gbàẹ́ṣẹ́, gbàlẹ́ṣẹ́ gbù, èjìrẹ́ gbàlẹ́ṣẹ́ gbu, sa maa gbá gbàlẹ́ṣẹ́, to bá ti yọ kọlọ́ ko fí lẹ̀, ṣẹ́ làìlà, ìlà ẹ máa pe ogún ayé ni.

Ọlọ́run ò dí jọ́ mẹ́ta fẹ́ ẹnìkan lọ́jọ́ ń dí gbogbo ìwọ̀n gbọ̀n ayé mi máa ṣẹ́gun, pa wọ́n láṣẹ ni o. Gbogbo ọkàn kọ̀ọ̀kan tó ti ń ṣe àmì ògùn ayé wọn máa ṣẹ̀dá ẹ́, ẹ máa gbógun ayé kan ni jẹ́ pé. Baba, ṣé ò rò iye tí ó ti tẹ́kò ní líláyé ẹ sáà tó bá di ràgbà lọ́kun? Ọ̀hún ò jẹ́.

Ó ti tó ti ti bá di àbí sẹ́yìn o, ọ̀kan nínú àwọn tó bí ọ ló ṣe kíní ìjà kò tí jẹ wọ́n, wọ́n bá di òpin. Ẹni tó ṣe kíní kò lè bímọ alálùbáríkà. Ní àgbára Ọlọ́run kò lè bímọ lálùbáríkà tán. Ìyá rẹ bá ya bàbá rẹ ni kò le jẹ wọ́n dòní, ṣùgbọ́n wọ́n wá ṣiṣẹ́ ti ṣẹ́ ọ̀ lálùbáríkà. O ti mọ̀ pé ń tílẹ̀ ni tí Ọlọ́run ó ṣẹ́ ẹ.

Àwọn ló kọ́kọ́ dé inú ilé, when there is difference, please. Yes! I told them. Thank you landlady. Ṣé ẹ rí kọ́kọ́rọ́ gbogbo ilé pátápátá for three good years. Ówọ̀ wọ́n lówó. I told them, i told them. Ṣé ẹ rí bí títi àdúgbò ṣe di tí ọlọ́dà, kò ṣẹ̀yin àwọn daddy yìí o. Because àwọn ló ń bá wa pààrà. Secretariat tó ń lọ rí governor because wọ́n mọ governor face to face. I told them. Thank you. I told them. I told them. Then àwọn daddy yìí ló.

Èrò mi l'Améríkà ò ó, èrò mi l'Améríkà ò ó, èrò mi l'Améríkà ò ó. Ni àbẹ́ tábìlì náà, mo rí àpótí kékeré kan tí a fi aṣọ dúdú bò. Mo ní, "bàbá, àpótí kan wà níbí."

Èro mi, ẹ́ mọ̀ ẹ́ ní ìká ìnáwó, ẹ́ má ṣe fọwọ́ kán, ṣùgbọ́n Tọ́lá tí na ọwọ́ sí, ó yọ aṣọ náà kúrò. Lórí àpótí náà ni àmì ojú mẹ́ta wà. Fóònù ńaa tún dùn-

Baba Tọ́lá pariwo ṣùgbọ́n àpótí lè ti sí fún ra rẹ̀. Nínú rẹ̀ ni paper kan wà. Mo gbe sókè, lórí paper náà ni orúkọ mẹ́ta wà. Òrúkọ àkọ́kọ́ ni ti bàbá Tọ́lá, òrúkọ kejì ni ti, à, olùṣọ.

"Ìwọ fẹ́ lọ sílé níba yìí?" Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n mo mọ̀ pé bí mo bá lọ, Adé yóò tẹ̀lé mi dájúdájú torí náà mo ti pinnu láti tó bàbá rẹ̀ gbé pépà náà. Ó ka àwọn orúkọ náà lẹ́ẹ̀kan si, lẹ́yìn náà ó sọ.

Orúkọ mi wa nínú àkọsílẹ̀ yìí fún ìdí kan. Mo ní ìdí wo, ẹni tó kọ paper yìí mọ̀ pé ọjọ́ kan wà tí ìwọ yóò yóò bẹ̀rẹ̀ síní bèrè àwọn ìbéèrè wọ̀nyí, ṣùgbọ́n mo jẹ́ ọmọ kékeré nígbà yẹn.

Ẹ̀yin gan ni ó jẹ́ kí ọ̀rọ̀ náà yà mí lẹ́nu. Bàbá ẹ má ṣe sọ̀rọ̀ ní ara, bàbá ẹ sọ gbogbo ẹ ṣọ gbogbo rẹ̀ kí a Adé máa bà á bẹ̀rẹ sí i wá di fún wa.

Àwọn tí a kojọ fún ìṣe ìwádìí àyíká ìwádìí wò, wọ́n ṣe ìwádìí nípa omi ilé igi àti bí ìdọ̀tí ṣe ń ba àyíká jẹ, òdà kíló burú nínú rẹ̀.

Kò burú ní ìbẹ̀rẹ̀ túmọ̀ sí pé ohun kan ṣẹlẹ̀ lẹ́yìn náà. Bẹ́ẹ̀ ni, mo ṣúnmọ́ ẹnìkan bẹ̀rẹ̀ sí í jí àwọn àkọsílẹ̀. Ta ni olùṣọ́? Ọkùnrin tó wà sí ọgbà.

Bẹ́ẹ̀ni, Tọ́lá di de, ṣùgbọ́n kí ló dé tí o fi rí pé ara rẹ ní olùṣọ́? Nítorí o sọ pé òun ni ẹni tó ń dáàbò bo àṣírí náà.

Baba rẹ̀ fi bébà náà pamọ́ lẹ́yìn náà àlọ sùn, ṣùgbọ́n èmi, èmi kò lè sùn. Mò ń ronú, kí ló dé tí orúkọ mi fi wà lórí bébà kan kó pẹ́ báyìí? Mo yí padà lórí ibùsùn, mo ń gbìyànjú láti pa ojú.

Ṣùgbọ́n mo rí ojú kan ní ẹ̀gbẹ́ ọgbà. Mo dákẹ́, ojú náà wo ilé wa. Mo pa fèrèsé náà kíá, kíá. Mo sáré lọ sí yàrá Tọ́sá, mo kan ilẹ̀kùn, pa pa. Tọla pariwo láti inú "tááni" mo ni "èmi ni", Adé kilode, mo si l'ẹkun.

Ade, ah Ade, Ade gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yí bẹ̀rẹ̀ sí wọ̀ ọ̀ ọ́ bẹ̀rẹ̀ sí wọ̀ orí rẹ. Ṣé o fẹ́ kí n má rẹ̀rin rárá ṣùgbọ́n. Bí mo bá bẹ̀rù, màá rẹ́rin.

Àti ẹ mọ, lẹ rẹ sẹ. Tọ́lá wo àpò náà, ó ní, "bàba ẹ mú oúnjẹ." Bàbá rẹ̀ ní, "à, mo mú." Tola ni ẹmu omí "Mo mú biscuit mo mú." Tọ́lá ní, "à, ẹyin bàba ẹ mọ mi gán o."

Eh, kò sí ìlẹ̀kùn, wọ́n ní bàbá, ibi ìwo, wọ́n tọ́ka sí ìlẹ̀kùn tí wọ́n fi aṣọ ewéko bò, a yọ ewéko, a rí ìlẹ̀kùn ẹni nìkan lórí ilẹ̀ ní àmì ojú mẹ́ta náà.

Ṣùgbọ́n ẹni kẹ́ ní ẹ̀mí. Mo fẹ̀, mo, mo fà ṣẹ́yin mo ní bàbá. Ó wo fọtó náà, ojú rẹ̀ ti funfun. Tọ́lá ní, Ade, ṣé, ẹ, ṣé ẹni yìí ni ìwọ? Moní bẹ̀ẹ̀ ni. Tọ́lá wo bàbá rẹ̀, ó ní, bàbá, báwo ni bàbá rẹ kò sọ.

Mo ní, báwo ni mo ṣe wà, báwo ni mo ṣe wà nínú fọ́tò yìí tó jí ọ, tó mí jinnà? Ó ní nítorí lòdì sí ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ tó wà ní ọ̀nà náà.

Ẹni tó sọ pé ẹ mọ bẹ̀rù lo mọ ló máa jẹ́ kí ẹ, ló máa jẹ́ kí ẹ bẹ̀rù. Tọ́lá fọwọ́ sí, ó fọwọ́ sí mi. Ootọ̀ ni. O padà si ẹgbẹ ogiri. O tẹ ọwọ si ibi kan.

Àwọn ìkùnkùn kán sí àwọn ìkùnkùn kán sí. Mo fẹ́ s-- mo fọ sẹ́yìn. Tọ́lá náà-- mo fò sẹ́yìn. Tọ́lá náà fò. Mo mọ̀ pé, mo mọ̀ pé mo ní láti máa.

Lẹ́yìn ògiri náà, ilé kékeré kan wà tí ó dàbí àpótí, àpótí olùṣọ́ yó, olùṣọ́ yọ jáde, ó, ó, ó wo, bàbá ṣọlá máa ń lọ agbẹ́kàlé olùṣọ́ ní.

Èyí ni ohun tí ń mú ọmọ tí mo ti ń dáàbò bò fún ọ̀pọ̀ ọdún. Mo gbèrò kí ló wà nílẹ̀. Ẹ̀rí nípa kíni, àyíká yìí, àyíká wò níbẹ̀ ni. Mo ní ilé yìí, omi yìí, àwọn igi wọ̀nyí.

Nínú ohun tí à ń rí lónìí, mi ò kin yá mí lẹ́nu. Olùṣọ́ yọ ìwé àtijọ́ kan, ó gbé e kalẹ̀, ó sì yọ àwòrán mìíràn, ó yọ àpótí kékeré kan, ó sì yọ sísẹ́ẹ̀tì náà.

Ó wọ aṣọ dúdú, ó dúró ní òkùnkùn. Mo fẹ́ bẹ̀rẹ̀ pé "Ta ni." ṣùgbọ́n kí n tó lè sọ̀rọ̀, ẹni náà sọ̀rọ̀. Ohùn rẹ̀, ohùn mí ni. Ó ní "Adé, má tẹ̀síwájú."

Ìlú tẹni tó ń lọ́kọ ti jẹ́ two and a half percent, ninety seven and a half percent yóò kú sí ìgbérèǹtì nípa ọmọ ní wọ́n pa jọ bí èkúté. Bẹ́ẹ̀ ni bàbá wọn kọ́ wọn ló ti sálọ. Ìwọ ọmọbìnrin Naija tí ń ṣákọ. Kọ́kọ mí bá cheat máa fi sílẹ̀ ni. O rí ẹni tí ò lọ́kọ ò ń gbáyé.

"Ọgbáyé! Lọ wo wọ́n ní London kí wọ́n máa ṣòótọ́ ilé ayé rẹ. O rẹgbẹ́rẹ́ rẹ ǹ bẹ Timi yóò gbó gbogbo trinkets tó ní láìsí sọ́wọ́ àtẹ́sẹ̀ tó máa yí tìtì kiri. Ìwọ̀n pé kí lódì wọ́n ó ṣàlàyé fún ọ pé frustration, disappointment àti aidadé orí náà ló dórí ẹrú nígbàti ijo àjùmọ̀jọ tó di ijo oun níkan soso."

Láìmọ̀ bá nlá, jígbónu lọ́ ń kó wa; London nì lẹ́'òò, ìlú tólẹ ò lẹ gbé. Ìwárà Naija tó bá ló lágbára, ìwọ gbáṣẹ́ timber made wo. Ká tẹ́ bed lásán ni ń jẹ bẹ́ẹ̀, mo kà mọ̀ pé ó lè tẹ́ méjìdínlógún kí wákàtí mẹ́jọ lọ́ jọ pé. Bí jẹ̀dí bá ti n yọ ẹ lẹ́nu, ó lè tẹ́ mẹ́rin.

Gbogbo ẹgbẹ́ agbẹjọ́ro àti bíbí àwọn arúgbó ni. Ka ni pampers sídí èyí tí o ba lè dìde bá à ti ń di tọ́mọ́dé. Èmi náà ló gbé òle, ṣùgbọ́n yàn mú bọ́rẹ́ mi obìnrin kan nílé arúgbó tí ẹ ti ń dìde fún. Ó ti di dí bàbá ìtàn ti kàkìn sí, pampers ló fi ń pọn lọ́wọ́. A fi fún. Ìbẹ́ kúnà ọlọ́rìn ni bàbá tó fún un bóde o.

Ó jẹ́ kó bọ́ síbi tó tiẹ̀ lè rí èyí tó kó léèérí díẹ̀ tí ṣe public toilet. Ó mọ̀ pé Jésù kì í ṣe Mùsùlùmí àná bí i Kálílúyà. Àwọn ìgbẹ́ gẹ́lẹ́dẹ́gẹ́lẹ́ tí ó lóríṣìíríṣìí kọ́lọ̀ bí ń pè tí rìn hóhó. Ìgbẹ́ mọ ní wà láà flush rẹ̀ lọ́lọ́. Tómitomi tó fí flush rẹ̀ ni ó kunlẹ̀ rẹ́rẹ́ rẹ̀.

Legilegi iyà kan titi mo le fi ri ilẹ́ funrin ìfẹ́yínládánú. Nígbà wọn bísó mi mẹ́já, ó sì lóorun ẹlòmíì ti o fẹ pátá pẹ̀lú ọdún méjì náà ni yọ̀ ọrun. A gbójúlẹ́ lọ́mọdé n gbégi elèra nu ọmọ di mẹ́rin baba mẹ́ta. Ọjọ iwájú ìyá alamari mí lẹ́sẹ ódo ju alẹ́.

Ọkọ tí ìyàwó rẹ fóònù un rẹ látọ̀ uń pe un gbìyànjú omi gbígbé ní òtí jẹ òun dé ò. Ọ je mọ ọkán kúrò lára rẹ kó fẹ̀ lomi tìtun. Ma tí ń bá ọkọ tí bí ìjẹbí lẹ bẹ mú gbé ènìkan òtí torí pé kò ì dé bẹ́lẹ̀.

Ní ẹ̀yìn nínú ìtọ́jú àwọn èèyàn wá ń rí gbogbo òdòdó ogun tí wọ́n ń yari lọ nu wó. Bí wọn bá wálé, ṣìní ẹ máa kí wọn kú iṣẹ́, ẹ máa kí wọn kú ìrọ́jú ni. Bí wọn bá fòwó ránṣẹ́ sí ọ, máa na bí wọ́n ṣe fẹ́ ọ̀nà ni dákún. Wọn ko owò wọn jẹ́ o, mọ́ ji òwò òògùn máa dábọ́ o, wọ́n pa ọ̀dà ni má jọ òkú lé o, wọ́n fi ṣà gùn sí wọn o, rántí pé iwọ náà bímọ gbà.

Kò lọ́wọ́ to po asì yàá ń wèrè láìlà, nígbàtí ò mọ́ p'ówó ojú eégún ni wọ́n ń pa lọ́hùn ún, tà bẹ́ẹ̀ ri bí wọ́n ti ń ṣiṣẹ́ ni, nínú ijọ́ kan ago mẹ́fà sí mẹ́jọ kùtù àárọ̀, cleaning assistant ni yí ọ́ lọ ṣe ní bò míì láago márùn-ún àárọ̀ sí mẹ́sàn-án ìrọ̀lẹ́.

Òrò tí mo ń sọ lónìí jẹ́ o ye gbogbo ojú tó bá gbọ́ o. Ohun tí mo bá tú n bẹ̀ máa ń ba tu lóde ọ̀run, ohun tí mo bá ń dé bẹ̀ máa ń bá ń dé l'ọrun, ohun tí mo bá ń firé máa ń bá ń firé. Òrò ni tí ó gbọ́ sá kúrò. Àyà mọ bí ìbá ṣe ń wọ́n lọkùnfa tó tó gbára kúrò lédè tó dúró fé fé tìrẹ. Ọba tó ní oyè ju, ọba tó ní ìmọ̀ ju, ọba tó ní ọgbọ́n ju.

Ṣé ẹni tí ebi ń pa lọ́wọ́ tí iṣẹ́ tí bọ́ lọ́wọ́ é, tí wọn sì ti ko soóbu ìyàwó, t' onílé gangan ti fún wọn ní quick notice, l' èyàn ò lo to ni jà, ni ìjà onide. Òyìnbó ní "A hungry man is an angry man". Ọmọ ẹ̀dá pa ra wọn ni jo àti ilaje owó ò mi nu, wọ́n l' àwọn ja f'oye ara ìlú wọn ya bo ọmọ ilé-ìwé.

Ẹni tó bá rí síi ni ó fọkọ lude, a ní ìyè, ẹ kò lè wá f'ọyàn. That's not to be dangerous, you see. Júbà ni tí ò nírètí, yóò tún wá ga nínú omodọ, àní f'ọfọ́ fọ́fọ́ fọkọ. Má jẹ́ kígbe, ẹrú ta dé gbó bá léwé rí ò lárù máa wò. Àwọn eléébi méjì ni. Ibi tí ìjọba fi ń fàlù ni ò já wọn lọ́jà, ó dáwọ́ ogun dúró. South Africa la wà ní, wọ́n ti mú wa lẹ́rú àtàn fúrà ni.

Ẹnì kọ̀ọ̀kan bá gba ten ten million ká pín kárí, sẹ́ẹ́ngì tí yíó kù kòleè tán, ìyùn nínú owó ọmọ abacha lásán, tóní bàbá òhun máa n fún òhun ní owó oúnjẹ oṣù kan, ojúlówó akẹ́bàjẹ́ ọmọ ọlọ́pẹ́, laillaillallahu, en ṣebí e sìti gbowó ọ̀hún, ebí tún ti áá jẹ o, mo ni.

Ẹ ohun lògbé ọbasanjọ́ àti àwọn ará rẹ̀ dépo tí ẹnikan wọn ò rò pé ohun lè dé, mo pray pé kó má fi ṣe ẹ̀dẹ̀ fún wọn sá ó torí asọ̀rọ̀ sẹ́ kì í sọ̀rọ̀ nù o. Ṣe ẹ mọ̀ pé mo wi ni ijóoní pe díyà n bo nile nínú step One, ó gbọ́ ikú lọ́wọ́ ni ó padà wálé. Nínú ẹ̀ náà ni mo ti ní kíni tí ẹ kí ló ò wí ó, kí lóo ṣe ńíjọ ọ bá rí sẹgun tí a bá la ọ̀rọ̀ mọ́lẹ̀ hai ni?

Abacha o, irú di rú ọbẹ̀ iwọ, wọ́n gbówó gọbọyi fún Obásanjọ́ kó bọwọ́ lù ú, ó l'óun ò sign, wọ́n bá kágídí borí bíi fan íbò, ẹn wọ́n ní kébi ó ma pa mẹ̀kúnnù lọ, óní wọn ó fọwọ́ sí ìwé ìgbógun tìwà ìbàjẹ́ wọ́n ní ó máa dá ṣe é, tí ò bá ti le ra àga.

Awí tàì wí ní ń fi wá mu sìgá ńnú TV, ẹ̀rín àsàsàmòsì lẹ́nu bí ẹni ọkọ̀ ọ́ já lẹ̀. Tí inú ìjọba ò bá yọ́ síjà, Modákẹ́kẹ́ àti Ifẹ̀ ni. Kí ló burú ńnu pé ókay ẹ̀yin Ifẹ̀, local government yín rè é ẹbọ́ bí, thirty five million re ẹwá si. Modákẹ́kẹ́ local government ti yín rè é o, thirty five million rè é o, ẹ wá si. Ṣe bí yóò sì ku eight million fólókèlè bí orí àgún kó fi jẹ.

Mo ti lọ gba kún koríbi gbé pé bá mi. T'Ọlọ́run ni mo n se. Àh, ìwọ náà ń bínú sáwọn èèyàn mi. Bí n ò bá lò ọ́ mọ́ n ò ní lo ẹlòmíì ni. O ò ní délẹ̀ ìlérí fóhun tó ṣe hun pé, ẹ̀yin òṣèlú Nàìjíríà, ṣẹ́ ẹ̀ fẹ́ délẹ̀ ìlérí ni, ẹ gbàgbé àsọtẹ́lẹ̀ orí i yín tí ń mì dùgbẹ̀dùgbẹ̀, e ṣe bó ti fò ni. Àbí ẹ ṣe bá já ní ń gbó. Ẹ ẹ̀ gbà pó yé Ọlọ́run. Ẹ máa ṣé ǹ ṣó. Ẹ ẹ́ kúkú jókòó ń jọ́ kan.

Bẹ́ẹ̀ bo mi sọ́mọ, mo dá kéékèé lẹ́nu, mo dá kéékèékèé ni ẹnu ẹlẹ́padà bo mi. Ọba rere lórúkọṣe ìfẹ́, ọba dáadáa lògún fún àmùdákẹ́kẹ́. Ìlàjẹ́ lajẹ jẹ ẹni bẹ́ẹ̀ ni ijọ mọ jọra wọn f'ọlọrun. Ìfẹ́ máa ń gbóná ní kàárẹ̀ wọ́n kàárẹ̀ rí. Tọ̀wọ̀tọ̀wọ̀ lára ọ̀wọ́ fi ọwọ́ rọ́wọ́ lọ́wọ́, ọ̀wọ́ nínú ọ̀wọ́. Bẹ́ẹ̀ ni ṣẹ́ gbọ́ ìjà igbó àti Yorùbá ìnjọ́ wọn tí ń pawó bàǹbà la lába ni.

Wọn ò sì ní òun, àpá tan ówó ni wọ́n ń bá a kiri. Ọ̀lọ̀run ó jẹ́ gbogbo wọn níyà tó gbóná, a yà mọ̀ bí ń bá pè nǹkan kan bí àgùnbára panu lè kiri èsì inú wọn. Ọ̀fẹ́ ni wò erò yí wọn, wọ́n tún claim thousands of naira pẹ́là wọ́n máa fi ká, kí wọ́n má mọ̀ sukùú kí wọ́n lọ gbà olórí kúrúkú ara tòrò tó gbògbòó, bí wọn bá jókòó ijọ́ kan ṣoṣo nílé owó òru tí wọ́n pín.

Tó ń gbó wọn tó gba ìdẹra tá ń pé ní Edeni, ọwá ni wọ́n ṣẹ̀ lọ́ba lé wọn tá ń tukú àwọn dà sórí ilé ayé. Bàbá ti wí tẹ́lẹ̀ ẹ, kó kàn kọ́ gba ìdẹra sórí ẹ̀dẹ́ fún wọn, kí ó sì lórí ilé ayé la dá èèyàn sí. Ṣé ẹ gbàdúrà pe Ọlọ́run fi korí si ẹ̀dẹ̀ fẹ́ fún olóṣèlú yìí ní. Ọlọ́run báa ń fẹ́ràn ìjọba kan lọ́wọ́, a ní kó máa tẹ́ẹ̀mẹ́kùnún lọ́rùn, wọn máa wá ṣẹ́ àdúrà fún un.

Àwọn alágbẹ̀ ni ó bá wùwà, àtúnrẹ lẹ̀. Ṣọlá ń dákún mọ́ rẹ̀ pé, "Genga adégboyè lé o, ẹ gbọ́, sólọ́run mú ọ̀wáá tẹ́nitẹ́ẹ̀ mọ́ ọkọ̀ ara ko lẹ́gbẹ́. Mo bá wù yẹn sí orí búburú, yẹn sì bẹ́ ẹ di pẹ́. Ṣùgbọ́n ẹ ran tí o, bí ẹnìkan bá gbé taksi de tó ní."

Ara ìlú o solidarity visit yóò si pọ̀ lọ káǹrí kò kówo òhún jọ tán ná kórin yí o tó máa kó ara rẹ̀ sí o létí wípé, ìwọ aṣiwere lónìí la ó béèrè ẹ̀mí rẹ. Ǹjẹ́ títà ni ǹkan wọ̀nyí yóò á ṣe ìwọ.

At the age of seventy two lẹ́lo mii ṣẹ̀ṣẹ̀ wà n ro pe ẹgbọ́ o. Ẹ́ kínní n ó ṣe tí n ó fi làáfín lọ́nà àbáyọ? Àti ṣiṣe ẹ soldier fún thirty two years. Ó ti sise ẹ security fún twenty five years. Gate márùn-ún níí ṣe lọ́wọ́lọ́wọ́ ọmọ méjìlá ní gẹ́rẹ́gẹ́ korò tọ́ wọn. Ìyàwó ń ta kerosene. Iyẹ̀ rẹ̀ẹ́ ṣẹ̀ṣẹ̀ wà làá. At the age of seventy two.

Because it's the chief dialect for all these areas. Ehm, bàbá ní, ṣé mi ò sọ fún gbogbo yín o. Bí kálukú ṣe jí ni kí ẹ sọ́ra, òun ni ẹ ti gbọ́ yẹn. Ìràwọ̀ mi tó ń tàn o a gba ìko, à, ìràwọ̀ rẹ kọ́ ní ń tàn, ogun ayé ni. Ǹ jẹ́ gbogbo ogun ayé è mi mo pá á ó láti máa ṣẹ́? Àwọn kànkànkan tó ń ṣe àmín àmín, ogun ayé e wọn mo pa ọ́ làṣẹ máa ṣẹ́. Díyà, ǹ jẹ́ bí mo bá ti ń wí t'èmi lónìí.

Prince Prince Prince Prince, àwelede de, as pé mo mọ̀ pé Ọlọ́run jogún ọgbọ́n àti òye fún un yín ẹ. Ehn, mo ní kí ẹ jẹ́ ká jọ ròó bí a ṣe máa ṣe problem drainage ilé wa yìí. Then ṣé ẹ ò feel pé àwọn òdòdó wọn wò, wà wọn yí ó ti ń wà, outdated kí á.

Oò tí ì rí wọn dáadáa tó àwọn tí ń dá mi dúró ni. Ángẹ́lì apanirun sẹ́ ẹ̀, mo paá láṣẹ lọ̀ọ́ máa pa gbogbo ohun tí wọ́n ní run àmín àṣẹ. Ẹlòmíì lówó lọ́wọ́ bíi rẹ́rẹ, ọmọ ni wọn ò jẹ́ kó ní. Ìfọ̀kàn balẹ̀ ẹ, ẹlòmíì ni wọ́n gbà lọ. Ẹẹ̀ mọ̀ pógun ayé ni, gbogbo ogun ayé è mi máa ṣẹ́, mo pa ọ́ láṣẹ ni sẹ́ẹ̀. Gbogbo ọkàn kọ́kàn tí sì ń ṣe àmín, àmín, ogun ayé e wọn mo pa ó láṣẹ dandan máa ṣẹ́. Àt the age of seventy two lẹ.

Ní báyi báyìí, e, e, ok, ká lòmi for example, enlé bába, báyìí báyìí ni Gbénga Adeboye ṣe kí yín o. Àwọn tó lọ báyìí la ń pè ní afàìmániseni. Awòn náà ní "e, kò búru, mú iyé báyìí sílè kò mọ̀ ọ́n lọ". E, ó gbúró, sa máa mọ̀nitor program ẹ, bá mi kọ date àwọn program ẹ, kò mọ̀nitor ẹ, ó gbúró. Wòn o wà bá Gbénga Adeboye kí wọ́n o béèrè lówó mi, my own side of the story o. Wòn bèrè iṣẹ́ lóòótọ́ àwọn afàìmániseni nú. E mo pé ogun ayé kan ni. Ǹjẹ́ gbogbo ibi tó àwọn afàìmániseni bá wà tórí i mi, inú omi ni, ara igí ni, ojú òfurufú ni, ikorita mẹ́ta ni, inú afẹ́fẹ́ ni àbí ọ̀nà.